Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn láti máa mu Coke àbí Fanta, àwọn ohun mímu ẹlẹ́rìndòdò. Bó tiẹ pé àwọn kínní yi ò fi bẹ́ẹ̀ dára púpọ̀ ní àgọ́ ara, ṣùgbọ́n mo fẹ́ràn àwọn púpọ̀ torí pé ó máa ń fún mi ní okun àti agbára. Mo dẹ̀ fẹ́ràn láti máa mu omi náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Omi ni mo máa ń mu jù, ṣùgbọ́n àwọn ohun mímu yìí torí pé ó máa ń dun o ní ṣúgà ni mo fi fẹ́ràn rẹ̀.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo máa ń fẹ́ láti fún àwọn ènìyàn ní ẹ̀bùn àwọn nǹkan tí èmi náà nílò láti gba ọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó lè jẹ́ ẹ̀bùn kékeré, ó lè jẹ́ nǹkan jíjẹ àbí nǹkan mímú. Ìgbà mí òdẹ̀ lè jẹ́ nǹkan tí èèyàn lò, nǹkan òṣòó sí ara ní mo máa ń rà fún àwọn ènìyàn. Irú okan tí mo fi rà ohun ló ṣe kókó jù. Ṣùgbọ́n mo fẹ́ràn láti ra nǹkan jíjẹ fún èèyàn tàbí nǹkan tó lè lò sí ara bíi aṣọ.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi nígbà tí mo bá lọ kí wọn. Ìgbà mìíràn, ìgba ọdun ni mo máa ń ráyè láti lo àkókò pẹ̀lú ẹbí mi. Ó jásíkó tí mo fẹ́ràn dáadáa. So àwọn àsìkò yìí máa gbìyànjú láti ríi wípé gbogbo nǹkan tó lè mú mi má le máa bá àwọn èèyàn mi sọ̀rọ̀. Màá yọ ọ́ kúrò bí fóònù ẹrọ ìbánisọ̀rọ̀. Mi ò ní fi bẹ́ẹ̀ gba ìpè púpọ̀ láti lè jẹ́ kí ààyè wà láti bá àwọn ẹbí mi sọ̀rọ̀ dáadáa.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá gan. O ni mo fẹ́ràn jù torí ẹ, mo máa ń wò dáadáa. Mo nífẹ̀ẹ́ agbábọ́ọ̀lù tí a ń pè ní Lionel Messi gan. Òun ni mo mọ̀ gbogbo agbábọ́ọ̀lù tó dára jù ní gbogbo inú eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Èmi náà máa ń gbìyànjú bó ti ẹ pé mi ò gba professionally ṣùgbọ́n mo máa ń fi ṣeré. Mo máa ń gbá bọ́ọ̀lù dáadáa láàrín àwọn ọ̀rẹ́ mi láti fi ìdárayá mi láti fi ṣeré. Ó jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù, ó jẹ́ bọ́ọ̀lù gbígbá.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Mo kàn máa ń ríi nínú àwọn eré àgbéléwò lórí ẹ̀rọ ni. Àwọn nǹkan tí a máa ń ṣe nígbà tí a fi wà ni kékéré ni pé a máa ń fi àwọn paper ṣe ọkọ̀ ojú omi a wa máa gbé sórí omi. Ṣùgbọ́n kódà mi ò tí ì rí ọkọ̀ ojú omi gan lọjúkorojú, mi ò tí ì rí rí. Eléyii gan, ó jẹ́ ara nǹkan tí ó wù mí láti ṣe lọ́jọ́ iwájú.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti sinmi. Ó jé àsìnkò tí mo máa n jòko láti ronú bí òsè mi se lo láti mọ̀ kín ni mo ṣe lọ́jọ́ Ajé títí di ọjọ́ Friday. So ìparí ọ̀sẹ̀ bíi ọjọ́ Saturday àti Sunday ó jẹ́ ìgbà tí mo máa ń ronú nípa ọ̀sẹ̀ tó kọjá àti bí mo ṣe lè ṣe dáadáa si nínú ọ̀sẹ̀ tó ń bọ̀ láti plan.

Ṣé o máa ń na ara rẹ? Mi ò kí ń na ara mi, àfi bóyá ǹkan unconsciously Lẹ́yìn pé bóyá tí mo bá ṣe ǹkan tí kò dáa, mo kò lè máa rò pé ẹni tí mo ṣe yóò dáa. Ṣùgbọ́n kí n na ara mi, ó jẹ́ ǹkan tí ó strange sí mi, bi pé mi ò gbọ́ rí. Mi ò kí ń na ara mi rárá.

Kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Aṣálẹ́ náà ni mo wà, àrànkàn tí mo máa ń ṣe ni pé mo máa ń ṣe àwọn nǹkan lórí ẹ̀rọ fóònù mi bí i kí n ṣe silẹ́nsì o kí ń àwọn nǹkan tó lè tún mú owó wọlé. Mo máa ń tún fi aṣálẹ́ ka àwọn ìwé oríṣiríṣi. Mo dẹ̀ tún máa ń fi aṣálẹ́ bá àwọn ènìyàn ọ̀rẹ́ ojúlùmon ará mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ mi.

Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ọjọ́ máa ń wà tí mo fi ń sinmi nínú ọdún. Àkọ́kọ́ ná, mi kì í ṣiṣẹ́ ní gbogbo ìparí ọ̀sẹ̀, òpin ọ̀sẹ̀ bíi Saturday àti Sunday. So ìyẹn jẹ́, ọjọ́ méjì méjì méjì fún fifty two weeks tó jẹ́ one hundred and four days. Lẹ́yìn èyí, àwọn holiday tí ìjọba sọ pé dandan a gbọdọ̀ gba náà tún wà, bí i ọludé ọdún.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń darí àwọn òṣìṣẹ́ nípa bí bá wọn sọ̀rọ̀. Mo dẹ̀ ní ìwé tí ó máa ń tọ́ka bí wọ́n ṣe ṣiṣẹ́ àti pé gbogbo ohun tí ò bá yé wọn, mo tún sọ fún wọn pé kí wọ́n máa bi mí lérè kí n lè ba ṣàlàyé dáadáa kí wọ́n lè mọ bí iṣẹ́ wọn ṣe lọ fún wọn. So mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi dáradára gan-an.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi nípa bí bí wọ́n ṣe ń sábáà ímelì sí wọn nígbà mí. Ẹni tó bá ti bá wa ra jà lẹ́ẹ̀kan, a ti gba ímelì rẹ̀ dání. Eleyii ó fún wa láǹfààní láti le tún reach out sí ni ìgbà kúùgbà láti jẹ́ pé kó tún bá wa ra ọjà. Bí mo ṣe ń gburó àwọn oníbàárà mi ni.

Kí ni o máà n ṣe nígbà tí o bá dúró de ńnkan? Ti n bá n dúró de ńnkan nígbà mi, bóyá mo lọ kí èèyàn, ìgbà mìíràn mo maa n fẹ́ràn tí wọ́n bá fún mi ní omi láti máa rọra mu. Ìgbà mìíràn tí n bá dẹ̀rí àwọn bí i ìwé tí mo lè kà, mo máa n fẹ́ láti ka ìwé tí n bá n dúró de ńnkan.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lo fóònù mi kódà mi ò ti e fẹ́ lè ká torí àìmọye ọ̀pọ̀ ìgbà. Nínú wákàtí bí mẹ́rìnlélógún tó wà nínú ọjọ́ kan, mo máa ń lo tó bí wákàtí mẹ́wàá. So iye ìgbà tí mò ń lo yẹn ò ló ń ká rárá. Mo máa ń lo tó bí ẹẹ́mẹ́ ọgbọ̀n tàbí jù bẹ́ẹ̀ lọ lójoojúmọ́.

Kíni ó máa ń ṣe kí n tó lọ sùn? Kí n tó lọ sùn, lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń tẹ̀ fóònù, mo máa ń play àwọn eré lórí fóònù mi bí i kí n play Dream League, àwọn game nígbà mí kí n tó lọ sùn. Ìgbà mìíràn kí n tó lọ sùn, lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gbàdúrà sí Ọlọ́run, mo dẹ̀ tún máa ń ka bíbélì mi kí n tó lọ sùn.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé àwọn iṣẹ́ tí yóò kù lẹ́yìn ìgbà tí Artificial Intelligence bá ti gba gbogbo ayé, ó máa jẹ́ àwọn iṣẹ́ tí ó le láti ṣe fún Artificial Intelligence, iyen AI. Àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo sì ní ìgbàgbọ́ pé AI ṣé tó máa gbà. So èrò mi fún ọjọ́ iwájú ni pé tí àwọn tí ó wà nídìí AI bá ṣe dáadáa, ó yẹ kí ọjọ́ iwájú le dùn fún gbogbo wa.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Ni ojoojúmọ́, eh depending lórí ọjọ́ tó bá jẹ́. Iyẹn tó bá jẹ́ pé òpin ọ̀sẹ̀ ni, iṣẹ́ mi ò kín pọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àárín ọ̀sẹ̀ tí mo bá lọ síbí iṣẹ́, mo máa ń lo bí i wákàtí mẹ́jọ láti ṣiṣẹ́ tí máa ṣí ṣiṣẹ́ mi dáadáa.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Mo fẹ́ràn. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti roúnjẹ lójú òpópónà, ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé ó di kànràngídá tí mi ò ní ǹkan mii tí mo fẹ́ jẹ, mo máa n ra oúnjẹ lójú òpópónà láti jẹ. Àwọn oúnjẹ náà sì máa ń dùn láti jẹ dáadáa. Mo máa n ra oúnjẹ lójú òpópónà lẹ́ẹ̀kọ̀okan.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mo fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ torí pé atẹ́gùn, mo máa ń fẹ́ kó wọlé sínú ọkọ̀ mi nítorí pé ọkọ̀ mi ò ní ẹ̀rọ amú ọkọ̀ tutu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣó, ẹ̀rọ ṣí ṣi fèrèsé sílẹ̀ ló máa ń jẹ́ kí atẹ́gùn ráyè wọlé sínú ọkọ̀

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn èlò tó ṣe pàtàkì jù àkọ́kọ́ ni ẹ̀rọ ayárabíàṣá kọ̀m̀pútà ta lò láti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí a ṣe. Àwọn ǹkan mìíràn ta tún lò ó ní data àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà. A dè tún máa ń lo àwọn ǹkan èlò ọ́fíìsì bíi bírò, ìwé oríṣiríṣi láti fi rẹ́kọ̀dì pamọ́

Ṣé o wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́ rẹ? Ní ibi iṣẹ́, bẹ́ẹ̀ni mo wọ aṣọ àkáyọrí nítorí pé àwọn nǹkan tí mo ń ṣe ó jẹ́ àwọn nǹkan tí mo ti kẹ́kọ̀ọ́ dáadáa nípa rẹ̀. Nítorí ìdí èyí, òní mo ṣe mọ iṣẹ́ mi dáadáa.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, mo dẹ̀ máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà. Gbogbo ìṣẹ́ kọ́ ni èèyàn máa ń gba owó lórí rẹ̀, ṣùgbọ́n èèyàn máa ń ṣe àwọn ìṣẹ́ kọ̀ọ̀kan nítorí àwọn èrè mí ì tí ó yàtọ̀ sí owó tí èèyàn ó rí níbẹ̀. Torí iṣẹ́ ọ̀fẹ́, tó bá tún wá jẹ́ pé ẹni tí mo mọ̀, tí mo mọ̀ rí dáadáa, tí mo mọ̀ pé mo tún lè rí ǹnkan mìí lọ́wọ́ rẹ̀ yàtọ̀ sí owó, mo máa ṣe iṣẹ́ ọ̀fẹ́.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Mo ti béèrè ìrànlọ́wọ́ láti ọwọ́ àwọn olùṣètò ẹ̀rọ mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tí n bá ní ìṣòro kan pẹ̀lú ẹ̀rọ mi, màá pè wọ́n lórí customer support line láti bí wọ́n léèrè àti láti mọ ọ̀nà tí wọ́n lè gbà rán mi lọ́wọ́.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Mo máa ń bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí èèyàn lè bá èèyàn sọ̀rọ̀ tí yóò sì gbọ́n tí èèyàn ń sọ. Mo máa ń kọ́kọ́ ṣe ìwádìí lórí àwọn oníbàárà mi láti mọ nǹkan tí wọ́n fẹ́ràn. So tí n bá fẹ́ bá wọn sọ̀rọ̀, màá bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí mo mọ wípé wọn a ṣe tán láti gbọ́ oun tí mo fẹ́ sọ dáadáa.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Kí n bá jí láàárọ̀, ara àwọn nǹkan tí mo kọ́kọ́ máa ń ṣe ni láti fọ eyín mi. Eyín fífọ̀ jẹ́ nǹkan tí mo mú lọ́kùnkúndùn tí mo máa ń ṣe lójoojúmọ́. Sugbọ́n ẹ kan péré yi naa ni mo máa ń fọ eyín. Ó ní ìgbà kan tí mò ń fọlẹ̀ méjì láàárọ̀ àti lálẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sí ara iye ọṣẹ ìfọnu. Ìgbọ́n mi ò le ṣe léè ló títí.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Mo máa ń fẹ́ràn láti fi aṣọ ìbora bo ara torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ibi tí mo máa ń sùn jẹ́ ibi tí ẹ̀fọn yẹn mosquito máa ń wà. So ilé máa ń jẹ́ kí ẹ̀fọn má lè di ibi tí mo wà. Ẹ̀lẹkejì ni pé tí òtútù bá mú, aṣọ ìbora máa ń jẹ́ kí ara mi kó tún mú oru. Ṣùgbọ́n tí oru bá mú tí ó, tí ó sì atẹ́gùn mi ò kí ń lo aṣọ ìbora.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni mò ma ń wọ fìlà. Oríṣìíríṣìí fìlà ló wà. A ní fìlà ibílẹ̀ tàbí fìlà face cap. Kò sí irú fìlà tí mi ò kí ń lò, ṣùgbọ́n mi ò kí ń wọ̀ ní gbogbo ìgbà. Ó níí ṣe pẹ̀lú irú aṣọ tí mo bá wọ̀ ló máa ń sọ bó yá máa wọ fìlà bí mi ò ní wọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Kí òjò bá ti ń rọ̀, mo ti máa ń wà nílé lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tí òjò bá rọ̀, tó bá yẹ pé n o ti wà nílé, mo lè gbé omi òjò tàbí kí n gbìyànjú láti wè di ẹ ninù-òjò. Ìgbà mìíràn, mo dẹ́lé tilẹ̀kùn mọ́rí torí atẹ́gùn máa ń fẹ́ gan lásìkò tí òjò bá ń rọ̀.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi. Mo má fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀, mo má fẹ́ kí wọ́n gbọ́ ìkíni. Lórí ìkíni lórí fóònù yìí máa ń mú kí àwọn tó fẹ́ bá mi sọ̀rọ̀ kí inú wọn dùn láti bá mi sọ̀rọ̀ sí.

Nígbà wo ni o máa ń fa? Nígbà tí mo máa ń fa ni àsìkò tí mo bá fẹ́ sùn ní alẹ́, àsìkò inú máa ń ráyè láti fa. Ó jẹ́ pé mi ò mọ̀ kí mo fa.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jí? Mo máa ń dáríji àwọn ènìyàn tó bá ṣẹ̀ mi, ó rọrùn gan, nítorí pé Krìstẹ́nì ni mí, mo fẹ́ràn Jésù. Nínú ìwé mímọ́ Bíbélì tí a, tí Krìstẹ́nì ń lò, ó wà níbẹ̀ láti máa dáríji bí Ọlọ́run ṣe ń dáríji àwa náà. Ó jẹ́ ǹkan pàtàkì fún wa láti dáríji àwọn tó bá ṣẹ̀ wá, so eléyìí máa ń tún jẹ́ kí, kí n fẹ́ láti dáríji àwọn tó ṣẹ̀ mi.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn ṣùgbọ́n kì í ṣe lẹ́tà sí orí ìwé pẹ̀lú bírò. Mo máa ń kọ lẹ́tà láti orí ẹ̀rọ mi, láti orí email. Mo ti máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn bóyá ọ̀gá lẹ́nu iṣẹ́ àbí àwọn alábàásisẹ́pọ̀ mi.